Èyí ò yẹ mí o. Torí pé mi kì ń fò, ẹ mi kì ń ṣe superman tó má ń fò. Àmọ́ mo ti wo orísìírísìí fíìmù superman tí superman má ń fò. Èmi ò mọ bọ́n ṣe ń fò o. Àmọ́ òkay, ni ìgbà mìíràn mo má ń boya ńinu àlàṣà.

Mo ti ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ibi iṣẹ́, kò ún ṣe ní gbogbo rẹ̀ ló ti máa ń ṣe ìgbéjáde. Àwọn ibi iṣẹ́ kọ̀ọ̀kan wà tí wọ́n ti ṣe ìgbéjáde fún àwọn tí ó ń kúrò ní ìgbà kan rí, àmọ́ gbogbo ibi iṣẹ́ tí mo ti lọ kọ́ lọ́n ti má ń ṣe ìgbéjáde.

A mọ́ye ìgbà tí o ni loun kà. Fóònù màla pé, fòònù tí mo fi máa ń ṣe, tí mo fi máa ń pè, tí mo fi máa ń ṣe oríṣiríṣi, mo fi máa ń ya fọ́tò gan, mo máa ń fi wo fídíò, kò sé ohun tí mo kì í lò fún. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lò lóòjọ́. Èmi gangan ò lè kà, kò ló ń kà.

Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ pààrọ̀ ọkọ mi, ó máa ń jẹ́ nígbà tí mo bá rí pé nǹkan tí mo fẹ́ ṣe tàbí nǹkan tí èèyàn fẹ́ ṣe fún mi, ó lè fa ìjàmbá lọ́jọ́ iwájú àbí ní àìpé ọjọ́ sí mi àbí sí àwọn tí mo nífẹ̀ẹ́ lá ní àyíká mi nítorí ẹ, mo máa ń pààrọ̀ ọkọ mi nígbà mi.

Owó. Kaadi pélébé ìgbowó. Ìwé tí mo bá kọ nọ́mbà àwọn èèyàn kọ̀ọ̀kan sí, àti onírúurú, súwìtì, ìpanu nkọ̀ọ̀kan bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn o máa wà níbẹ̀. Nígbà mìíràn náà mo màá fi kọ́kọ́rọ́ ilé, mo sì máa ń fi òrùka, òrùka ìgbéyàwó mi náà sínú rẹ̀.

Data tí mo máa ń lò lọ́sẹ̀sẹ̀, ó máa ń tó mi nítorí pé mo máa ń ṣe data olóṣòóṣù. Nítorí náà, data mi máa ń tó mi lò lọ́sẹ̀sẹ̀. Mo máa ń lo data gan an o nítorí iṣẹ́ tí mò ń ṣe, àmọ́ ó máa ń tó mi torí data olóṣòóṣù ni mo máa ń ṣe.

Bí mo ṣe máa ń gba iyìn ni, tí mo bá ṣe àwọn ohun tó yẹ kí n ṣe, ní ọ̀pọ̀ ìgbà a máa ń fi ìgbóríyìn fún mi. Nígbà mìíràn kẹ̀dẹ̀ẹ̀rẹ̀, mo máa ń gbà yìnyín pẹ̀lú ootọ̀ ọkàn àti pẹ̀lú inú dídùn. Orí mi máa ń wú tí a bá yín mi.

Ṣé wọ́n máa ń fún yàn ní aṣọ àkayòrí ní ibi iṣẹ́ títí ẹ̀yin ti ń ṣiṣẹ́ ni? Kò sí ibi iṣẹ́ tó ti ń fún yàn ní aṣọ àkayòrí. Ilé ìwé náà tí ń fún yàn ní aṣọ àkayòrí ní ọjọ́ ìgboyè tí wọ́n máa pe àwọn ọmọ tó bá ṣe ẹ̀kọ́ wọn dáradára. Àwọn ọmọ tó bá sì gbégbá oróké, wọ́n máa ń pè t'won ma fún lẹ́bùn. Wọ́n ò ṣe irú ẹ ni ibi iṣẹ́ ní orílẹ̀ èdè tí èmi wà. Ẹ̀ kan máa rí pé wọ́n lè pè yín pé ókè. A fún ẹ lẹ́bùn gẹ́gẹ́ bí, eèò, òṣìṣẹ́ tó ṣiṣẹ́ kárakára.

Mi ò kín ṣe àgbà òṣìṣẹ́ níbi tí mo ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n nínú ẹgbẹ́ tí mo wà mo máa ń darí àwọn òṣìṣẹ́ nípa bíba wọn ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo bá lérò pé wọn ò ní le ṣe. Mo máa ń darí wọn nípa yíyọ̀nda àwọn ohun tí wọ́n lè fi ṣiṣẹ́ titi ara wọn náà fún wọn.

Ìwà ìṣòwò mi, hmmm, bó ṣe rí ni pé mo jẹ́ ẹnìkan tí ó múṣẹ́ lóko kùndùn. Nítorí náà tí mo bá jẹ́ oníṣòwò, mo máa ń gbìyànjú láti polówó ọjà mi nígbàkúgbà àti ní òrékòrè. Tí àwọn oníbàárà bá dẹ wà, mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀, pẹ̀lú ìfẹ́, pẹ̀lú, pẹ̀lú ìtẹríba kí wọ́n lè bá mi rajà. Tọ bá sì bá mi rajà, mo máa ń dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi pé wọ́n bá mi rajà. Tí mo bá wá pa owó ọjà ní òjọ, mo máa ń tọ́jú-- mo máa ń fi ì-- mo máa ń fi wọ́n bá pamọ́ fún ọjọ́ ìgbà tí mo bá nílò rẹ̀.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, ó jẹ́ ìmọ̀ nípa bí a ṣe lè bá àwọn media people sọ̀rọ̀. Ìyẹn túmọ̀ sí pé bí a ṣe lè bá àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀, àwọn oníwé ìròyìn, àwọn tó ń kọ̀wé ìròyìn, bí mo ṣe lè bá wọn ṣe-- bí mo ṣe lè ní ìbáṣepọ̀ tó dánmọ́nrán pẹ̀lú wọn. Nítorí pé mo nílò ìmọ̀ yìí láti lè mú kí iṣẹ́ mi kí ó rọrùn kí ó sì, ẹ́, kí ó sì lọ dédé.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ ni wípé, mo máa kọ́kọ́ wo irú ìṣòro tó jẹ́. Tó bá jẹ́ ìṣòro ọlọ́wọ́ kékeré tí mo lè ṣe dáṣẹ ni, mo máa ṣe é fúnra mi, ṣùgbọ́n tó bá jẹ́ ìṣòro tó tóbi díẹ̀, mo máa pe ọ̀gá mi tàbí pé àwọn akẹgbẹ́ mi a dẹ̀ jọ máa wá, a jọ máa wá àtúnṣe sí ìṣòro. Bí mo ṣe máa ń kojú ìṣòro nìyí.

Ìgbà tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí mo ní ìdojúkọ kékeré kan ni ibi iṣẹ́ tí ó dàbí wípé kò sí ọ̀nà ìlọsíwájú, ó kami lára. Mo sáa fi omi ojù mí bẹ Ọlọ́run pé kí Ọlọ́run kó ṣàánú kí wọn mu ìnáwó ní ọjọ́ yẹn nílé. Nítorí náà, ìgbà tí mo sunkún gbẹ̀yìn.

Nígbà wo ni mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ ni kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà tí mò ń gbìyànjú láti mọ àwọn ǹkan tó yẹ kí n mọ̀ kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ìgbà yẹn ni mo, ni mo ṣe ìgbékalẹ̀, mo ṣe kíkọ́ ìgbékalẹ̀ iṣẹ́, ó sì, ó sì dùn lopolopo.

Ah! Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń jẹun nínu okọ, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń jẹun ninu okọ. Mo máa ń jẹ oúnjẹ bí, tó bá jẹ́ pé ọ̀nà jíjìn ni mò ń lọ, mo máa ń jẹ oúnjẹ tó, tó ṣàrà lórí bí ìrẹsì, bí àkàrà àti búrẹ́dì. Àmọ́ tó bá jẹ́ ibi tí ó jìnnà bóyá mò ń lọ ibiṣẹ́, mo lè ra puff puff, mo lè ra, eh, buns, mo dẹ̀ lé ra gala lọ̀nà tí mà á jẹ.

Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ àwọn special projects, right? So bí mo ṣe máa ń ṣe àwọn iṣẹ́ àkànṣe ni bí mo ṣe máa ń ṣètò, màá kọ́kọ́ kọ àwọn ìlànà tí mo fẹ́ tẹ̀lé kalẹ̀. Gbé ó ké bí mo ṣe fẹ́ ṣiṣẹ́ ẹ ni, bí mo ṣe fẹ́ ṣiṣẹ́ ẹ ni, àwọn èèyàn tí mo máa bá sọ̀rọ̀ ni nípa iṣẹ́. Bí bá ti kọ́lẹ̀ bẹ́ẹ̀, ó máa ń jẹ́ kí iṣẹ́ òun kó rọrùn láti ṣe fún un.

Ah! Oṣù ta bí mi, oṣù rere, oṣù ayọ̀, oṣù àlàáfíà ni oṣù tó dára jù nínú gbogbo oṣù ni oṣù February. Oṣù, oṣù February. Mò n gbìyànjú láti rántí rẹ̀ ní èdè Yorùbá. Ah! Mo n rántí rẹ lédè Yorùbá, oṣù February là bi.

Ìmọ̀ nípa, ìmọ̀ ìjìnlẹ̀ nípa bí a ṣe lè lo ìmọ̀ ìjìnlẹ̀ tuntun tí a ń pè ní AI, bí a ṣe lè lòó, bí a ṣe lè kọ́ kó ṣe ohun tí ènìyàn fẹ́ gangan. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ lélè, ó sì wúlò púpọ̀ nítorí irú iṣẹ́ tí mò ń ṣe.

Ah Mo, mo fẹ́ràn láti máa rìn ní àlàáfíà o. Ará mi le koko koko ni. Mi ó ṣe èyàn kan tí ó fẹ́ràn ìjọ́gbọ̀n. Mo máa ń rìn ní àlàáfíà gan an. Mo fẹ́ràn láti máa rìn ní àlàáfíà. Kò sí ǹkan tó dùn ju kẹ̀yan rìn ní àlàáfíà lọ. Kò sí ǹkan tó dùn, dùn tó.

Pẹ̀lú ibi iṣẹ́ tuntun tí mo wà yìí, ìsinmi ọdọdún tí mo ní, ó kò fi bẹ́ẹ̀ pọ̀. Ìsinmi ọlọ́jọ́, ọlọ́jọ́ méjì péré ni. Ọjọ́ ọdún gangan gan, àti àwọn ọjọ́ mìíràn pé mo gba ìyanda, ọjọ́ pé, rẹ́ra díẹ̀. Àwọn ọjọ́ tí mo ní nìyẹn.

Èmi ò gbàgbọ́ nínú àmì ìràwọ̀ o. Àwọn tí wọ́n máa ń gbàgbọ́ nínú àmì ìràwọ̀ yẹn, wọ́n, wọ́n mọ Ọlọ́run ni. Mo kà á sí pé wọ́n mọ Ọlọ́run. Àmì ìràwọ̀ kò ń ṣe ohun tó yẹ kí èèyàn máa wò nítorí pé Ọlọ́run ló mọ ọjọ́ ọ̀la èèyàn. Nítorí náà, mi ò gbàgbọ́ nínú àmì ìràwọ̀. Fún ìdí èyí mi ò ní àmì ìràwọ̀, mi ò gbàgbọ́ pé mo ní.

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni nípa àláàmù tí ọkọ mi bá ti ṣe tó bá ti lè jí ọkọ mi. Ọkọ mi máa ń jí mi bí mo ṣe máa ń jí ní yẹn l'òwúrọ̀. Tí mo bá sì jí, tọkọ mi bá ti fún mi ní omi àbí tó bá ti rán mi létí pé kí n lọ mu omi, tí bá ti mu omi, màá sì ṣètò àti dáná. Tí mo bá ti dáná sílẹ̀ kó tó dojọ́yàn, màá kọ́ gbé oúnjẹ mi jáde láti, ẹ, warm, màá sì wẹ̀. Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀

Mo ti ṣe díẹ̀ ó dà bi pé ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ méjì àbí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ni mo lọ sí ọjà ìgbẹ̀yìn. Ọjọ́ náà mo, mo ò míì lọ ibi iṣẹ́. Ó dẹ̀ ní àwọn nǹkan tí mo nílò nílé tí mo ní láti rà. Mo rántí ọjọ́ náà mo ra oríṣìíríṣìí nǹkan bí ẹja àrọ̀, ata, epo, gààrí àti ẹ̀wà.

Orísìírísìí èrò ni mo ní fún iṣẹ́ ọjọ́ iwájú. Nítorí pé mo ní iṣẹ́ ara, mò ń ṣiṣẹ́ ara mi. Mo fẹ́ ṣe àwọn iṣẹ́ tí ó ma sanwó dáadáa tí a jẹ́ kí n lè tàle fi okan mi balẹ̀ pẹ̀lú àwọn bùkátà tí mo ní.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń lo aṣọ ìbora bo ara mi amọ́ ki n ṣe gbogbo ìgbà. Ni ìgbà tí òtútù bá mú ni mo máa ń fi aṣọ bo ara mi. Daadaa ní ìgbà ọyẹ́ ní, ní àkókò ìgbẹ̀yìn ọdún sí ìbẹ̀rẹ̀ ọdún tuntun ni ọyẹ́ máa ń mú ní ọ̀dọ̀ wa. So nígbà náà mo máa ń fi aṣọ bo ara mi. Àmọ́ nígbà ooru tí ò bá sí iná mi kì í lo aṣọ ìbora.

Mo ma ń dáhùn fóònù níbi iṣẹ́ àmọ́ kò ní ṣe é ní gbogbo ìgbà. Tí mo bá wà ní àkókò ìsinmi ráńpẹ́ tó ti ibi iṣẹ́ fún wa tó jẹ́ fún wákàtí kan, nígbà náà mo ma ń dáhùn fóònù mi, àmọ́ nígbà tí wọ́n bá pè mí ní àkókò iṣẹ́, mi le dáhùn.

Ah! O ti pẹ́ tí mo lọ sí ìṣẹ́gun ọdẹ nígbà náà nítorí iṣẹ́ tí mò ń ṣe ò ń fún mi láyè láti máa lọ sí àwọn ohun ìbílẹ̀ bá yẹn nítorí kò sí àkókò. Àmọ́ nígbà tí mo lọ gbẹ̀yìn mo kéré gan o. Mo kéré gan, mi ò dẹ̀ tí màa ṣiṣẹ́ nígbà yẹn.

Ó maa ń rọrùn nígbà tí mo bá, tí mo bá fẹ́ sùn. Àmọ́ kò n sé ní gbogbo ìgbà. Àwọn ìgbà kan wà tí iṣẹ́ bá pọ̀, tí iṣẹ́ bá pọ̀ lọ́rùn mi torí mo maá ń gbé iṣẹ́ ṣọ̀kan nìkan. So, àwọn ìgbà náà mi ò n, ko n rọrùn nitorí ọkan mi máa ń wà níbi iṣẹ́ tí mo fẹ́ ṣe kó ń jẹ́ ẹni tó le gbádùn oorún.

Àh! Irun mi. Ehn, tí irun mi bá ti kún ni mo máa ń lọ n ge. Irun mi ò kí ń sáré kún, ó máa ń tóbi tí ń bá gẹrun, ó máa ń tóbi oṣù méjì sí mẹ́ta kí n tó padà gé. So nítorí náà ó máa ń tóbi bí i oṣù méjì sí ààbọ̀ sí mẹ́ta kí n tó, torí irun mi ò kí ń sáré kún.

Alùpùpù à, èmi máa ń gun alùpùpù dára dára. Ọjọ́ tí ojú bá ń kán mi, tí ojú bá ń kán mi bẹ́ẹ̀ ni, ọjọ́ tó jù bá ń kán mi, mo máa ń gun alùpùpù nítorí àwọn ọ̀nà wa. Alùpùpù ló máa ń le, ló máa ń le jẹ́ gbíyàn dé ibiṣẹ́ láì, láìsí wàhálà.

Bẹ́ẹ̀ni, à mi ò gbọdọ̀ má pa àwọn fi, mi ò gbọdọ̀ má fi àwọn fáìlì mi pamọ́. Nítorí pé àwọn ohun tó máa n wà náà, fáìlì mi jẹ́ àwọn ohun tí èèyàn ní láti ṣe ìtọ́jú fún kí, kí ẹni tí ó yẹ kó rí kó fọwọ́ kàn. So nítorí náà mo máa n fara balẹ̀ fi àwọn fáìlì mi pamọ́.

Bẹ́ẹ̀ni o, mo ní ẹran, ẹranko ọ̀sìn, mo ní ajá, mo ní ẹlẹ́dẹ̀, mo ní ẹ-ẹran, mo ní, mo ní, à mo ní adìyẹ, mo ní ewúrẹ́, mo ní olóńgbò, mo dẹ̀, mo dẹ̀ tún sin oríṣìíríṣìí adìyẹ.

Bẹ́ẹ̀ni o, mo máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí mo bá ń mu ohun mímu ẹlẹ́rìndòdò, àmọ́ kò ń ṣe ní gbogbo ìgbà o. Àwọn ìgbà mìíràn wà tó jẹ́ pé mi kì í lò ó, àwọn ìgbà mìíràn dẹ̀ wà tó jẹ́ pé òun ló máa ń wù mí lò láti fi gbádùn ohun mímu tí mo bá ń mu.

Àh, àwọ̀ wo ni mo fẹ́ràn jù? Ẹ̀, ṣe awọn nkan wà tí èmi ò fẹ́ràn ni, gbogbo àwọ̀ ni mo fẹ́ràn àmọ́ọ mo fẹ́ràn al, àwọn aláwọ̀ dúdú. Ẹń ṣẹ mọ̀ pé aláwọ̀ dúdú le mi ná. Àmọ́ kò sí àwọ̀ tí mi kò fẹ́ràn, sugbọn mo fẹ́ràn aláwọ̀ dúdú gáán ni.

Ah! Mo máa ń kọjú àsìkò ìparí ọ̀sẹ̀ pẹ̀lú ìdùnnú torí pé mo mọ̀ wípé mo máa bọ́ lọ́wọ́ iṣẹ́ àṣekúdorógbó. Màá le sinmi kí ọ̀sẹ̀ tuntun mi tó bẹ̀rẹ̀. Mo fẹ́ràn àsìkò ìparí ọ̀sẹ̀ o. Àsìkò ìparí iṣẹ́ a, mo fẹ́ràn àsìkò ìparí iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Mi ò kí ń sọ̀rọ̀ tí mo bá ń jẹun. Mo dẹ̀ máa ń panudé tí mo bá ń jẹun. Mo dẹ̀ máa ń fún àwọn tí ó bá wà ní àrá ní àyíká mi ní ààyè láti jẹ oní ìran.

Mo fẹ́ràn nǹkan tó máa ń jẹ́ kí pizza fà yẹn tó ń pè ní cheese. Mo fẹ́ràn tòmátì, mo fẹ́ràn ẹran, mo fẹ́ràn ẹran adìẹ náà, mo fẹ́ràn mo de mo fẹ́ràn, pepperoni. Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí pizza.

Ah ah, mo mọn bi a ti ń wẹ̀ o. Mo mọ bi a ti ń wẹ̀. Eyáń a fi ọṣẹ, eyán a sì fi ọṣẹ sínú kọ̀nkọ̀n láti wẹ̀. Mo mọ bi a ti ń wẹ̀. Mo fẹ́ràn láti máa wẹ̀ ní kí n tó máa lọ sí ibiṣẹ́. Nípa mìíràn tí bá wà n lé, mi ò ń wẹ̀ o, ṣùgbọ́n mo máa ń wẹ̀ dára.

A bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ìgbà mìíràn tí mo bá dé ibi iṣẹ́ ní aago méje àárọ̀, ó yẹ kí n parí iṣẹ́ ní aago mẹ́rin ìrọ̀lẹ́ ṣùgbọ́n ìgbà mín mo máa ń kúrò ní ibi iṣẹ́ ní aago márùn-ún, ìgbà min aago márùn-ún ààbọ̀, ìgbà min ìṣẹ́jú mélòó kan kọjá aago márùn-ún ni mo tó máa ń kúrò.

Bẹ́ẹ̀ni mo mọ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, wọ́n ti oríṣìíríṣìí ọ̀nà ni mo ti ní láti kọ́ nítorí pé ó dára kí ènìyàn kí ó mọ̀ nítorí tí ìjàmbá bá ṣẹlẹ̀ kí èèyàn lè mọ̀ bí èèyàn ṣe lè tọ́jú àwọn tó nídi tó nílò ìrànwọ́ àkọ́kọ́

Èmi ò fẹ́ràn kọfí rárá o. Èmi ò tiẹ̀ fẹ́ràn rẹ̀ rárá. Èmi fẹ́ràn tea nítorí pé nígbà tí mo wà ní súkúrù tí mo máa ń mu kọfí, ó máa ń dà mí láàmú. Íṣẹ́ ni a dàbí pé inú mi ń wọnú jáde nígbà tí mo bá ń sùn. Nítorí náà èmi ò fẹ́ràn kọfí.

Aà, èmi mọ bí a ṣe ń tún àwọn nkan ṣe. Ṣé kí a tún, kí a tún ago ṣe ni àbí kí a tún ẹ̀rọ asọ̀rọ̀ ma gbé sì? Ó ti pẹ́ tí èmi ti mọ̀ bí a ṣe ń tún àwọn nkan ṣe. Àwọn ẹ̀rọ oríṣìíríṣìí ẹ̀rọ ni èmi máa ń tún ṣe.

Èmi mo, èmi mi mọ, mo fẹ́ràn láti máa wo eré àmọ́ èmi ò kí ń ṣe eré ìdánì, àmọ́ mo fẹ́ràn láti máa wo eré. Èmi dẹ̀ tí wo oríṣìíríṣìí àwọn eré, ẹ́ àwọn eré tí wà ní ilẹ̀ adúláwọ̀ àti àwọn eré òkè òkun. Kò sí èyí tí èyí tí èmi ò fẹ́ràn.

Ah! Àwọn ibi tí mo fẹ́ràn wọ́n pọ̀, àmọ́ ibi tí mo fẹ́ràn lọ jù lọ, hmm, èmi fẹ́ràn China o. Mo fẹ́ràn China torí àwọn nǹkan tí mo rí pa China, àwọn, àwọn ilé ará-- alárànbarà tó woń kọ́ sí China àti àwọn oúnjẹ China. Ah, mo fẹ́ràn China. Mo fẹ́ lọ sí Beijing tàbí Shanghai ní China.

Èmi ò fẹ́ràn irin atẹ́gùn nítorí pé ara mi kò lè gba òtútù púpọ̀. Nítorínà fáànù ni mo máa ń lò ní ọ̀pọ̀ ìgbà. Nítorí tí mo bá wà ní abẹ́ irin atẹ́gùn, ó lè fa òtútù sí mi ní ara, òtútù sì máa ń wú ibà.

Uhm, bí mo ṣe máa ń tayọ ju àwọn alábàasísẹ́ sísẹ́ mi ni mo máa ń fi ọkàn mi sí ohun tí mo bá ń ṣe. Màá fi ọkàn mi sí iṣẹ́ mi, mo máa ríi dájú pé mo ṣe iṣẹ́ mi dáradára, mo máa ń ṣe é dáradára bí ó ṣe yẹ kí ń ṣe e. Tí ǹ bá parí iṣẹ́ mi, mi ò kí ń fi iṣẹ́ mi lẹ̀ o.

Tí ìdènà ọkọ̀ bá wà tí mo bá ń lọ ibi iṣẹ́ àbí tí mo bá ń bọ̀ wá ilé àbí tí mo bá ń lọ ibi ohunkóhun tí mo máa ń lọ, mo máa ń gbàfọ̀ Ọlọ́run ni. Kò sí ohun tí mo fẹ́ ṣe nítorí náà mo máa ń tètè kúrò ńlé. Tí mo bá tètè kúrò ńlé tí ìdènì ọkọ̀ bá wà, màá ní sùúrù tí pé mo tètè kúrò yẹn a jẹ́ kí n lè dé ibi iṣẹ́ ní àkókò tó yẹ kí n dé ibi iṣẹ́.

Rárá o, èmi ò tí lè ẹni kẹni kúrò níbi iṣẹ́ rí o nítorí pé ànu àwọn ènìyàn máà ń, ó máa ń ṣe mí. Mi ò dẹ́ ki fẹ́ gba ìjẹ lẹ́nu àwọn, àwọn tí mò ń bá ṣiṣẹ́. Nítorí náà èmi máa ń torí Ọmọ olọ́run ni èmi ṣe, èmi ò kí mi lé èèyàn rí o.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù? Mo, ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù à ń pè ní ẹ̀fọ́ ebolo. Ah, ẹ̀fọ́ ọ̀hún inú oko ni àwọn ìlú òkè náà ti máa ń rí. Ní ìgbà tí, mo rántí ní ìgbà tí màmá bàbá mi wà ní ayé, wọn máa ń bá wa já ẹ̀fọ́ náà tón máa ń fi ránṣẹ́ sí Èkó. Àmọ́, ó ti pẹ́ tí èmi ti jẹ ẹ̀fọ́ ọ̀hún gbẹ̀yìn o. Ó ti pẹ́, torí màmá bàbá mi ti kú tipẹ́ tipẹ́, so emi ò rí ẹ̀fọ́ ebọ̀lọ̀ jẹ mọ́.

Èmi ò ní aṣọ wíwẹ̀ o, ẹ mi ò ní ibi tá wà wà àwọ̀ kò ń ṣe ohun tá wà mú lókun kú dùn. So, èmi ò ní aṣọ wíwẹ̀ tí èmi bá fẹ́ wẹ̀, mo máa ń lọ wẹ̀ láì lo asọ, aṣọ wíwẹ̀ láti, láti wẹ̀. So mi, èmi kò ní aṣọ wíwẹ̀.

Bẹ́ẹ̀ni o, àwọn ímeèlì àìwúlò ma ń wọnú ímeèlì mi dáadáa. Àwọn ímeèlì tí kò sí nǹkan tí mo fẹ́ fi wọ́n ṣe, àwọn ímeèlì àwọn tí a ní nǹkan papọ̀. Orísìírísìí ló ma ń wọnú ímeèlì mi àmọ́ ọ̀pọ̀ ìgbà ni mo ma ń yọ wọ́n kúrò.

Àà, gẹ́gẹ́ bí ọmọ ilé ìwé máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Kódà nígbà tí mo tú kúrò ní ilé ìwé tí mo ń bẹ̀rẹ̀ iṣẹ́, màá ń kọ̀wé pẹ̀lú ọwọ́ torí ìgbà mìíràn mo máa fẹ́ kọ àwọn ǹkan tí mi ò fẹ́ gbàgbé. Mi ò dè tí ń fẹ́ kọ sórí fóònù.

Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn ó yàtọ̀ sí ra wọn nítorí bí mo ṣe máa ń kí àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn tí mo bá ń ṣiṣẹ́ pọ̀ ó yàtọ̀ sí bí mo ṣe máa ń kí àwọn àgbàlagbà tí wọ́n wà ní títí ilé ọ̀nà bí iṣẹ́ mi. Nítorí náà bí mo ṣe máa ń kí àwọn àgbàlagbà, màá ń kí wọn bí-- pẹ̀lú ọ̀wọ̀ pẹ̀lú làáì. Mo máa ń kí wọn tọ̀wọ̀tọ̀wọ̀. Ẹ káṣán ma, Ẹ káṣán sa, ẹ kúrọ̀lẹ́ má, ẹ kúrọ̀lẹ́ sá, ẹ káàárọ̀ má, ẹ káàárọ̀ sá. Tó bá sì jẹ́ akẹgbẹ́ mi ni màá kí wa, "a! Ọ̀rẹ́ báwo ni? Sálááfíà ni. Sé o sùn dáadáa? Báwo lánàá? Sé iṣẹ́ àná ò gbó mi?" Bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn bí mo ṣe máa ń kí àwọn ènìyàn ni.

Lọ́pọ̀ ìgbà mìíràn tí mi o bá mọ ọ̀nà tí ó sì jẹ́ wípé ìgbà àkọ́kọ́ mi nìyìí tí mo máa lọ síbẹ Mo máa ń bèrè ọ̀nà, à torí pé Yorùbá bọ̀ wọ́n ní "Ábeèrè ọ̀nà kò kí ń ṣíná". Ẹni bá béèrè ọ̀nà, dandan ni kí wọ́n júwe ọ̀nà fún un. Nígbà mìíràn kẹ̀dẹ̀ rẹ̀é kì í ṣe gbogbo àwọn ènìyàn tí èèyàn bá bèrè ọ̀nà lọ́wọ́ wọn ni wọ́n máa ń júwe ọ̀nà. Bó ṣe yẹ kí wọn ṣe júwe ọ̀nà fún èèyàn. Ẹlòmíì lé jùwe ọ̀nà kótún dorí yín rú kò, kò, kò dá ìrìn àjò rù. So, a beèrè ọ̀nà ń ṣínà.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni mo fẹ́ràn? Ìdárayá ní ti, ṣe ní ti bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni o tàbí ti àwọn tí wọ́n máa ń wẹ omi ni o, tàbí ti àwọn tí wọ́n máa ń gbà bọ́ọ̀lù àfọwọ́gbá ni o, tàbí ti àwọn tó máa ń ṣe ìjà tí wón pè ní restla. Mo fẹ́ràn, mo fẹ́ràn eré ìdárayá púpọ̀ sa, mo fẹ́ràn eré ìdárayá. Èyí èyíkéyìí tó wù tó jẹ mo fẹ́ràn eré ìdárayá mo fẹ́ràn eré ìdárayá.

Ẹ̀rọ ìlera. Èmi o kí n mu wọ́n o Bí mo ṣe wà yi, mi o fẹ́ràn òògùn, pé kí ẹ̀yàn máa da òògùn jẹ, àmọ́ tí ó bá ti jẹ́ ǹkan tí ó yẹ kí n mu tí ó lè ṣe ara láǹfààní, mo máa mú, mo máa mú. Àmọ́ mi o fẹ́ràn òògùn torí e àwọn ẹ̀rọ ìlera, supplement àbí? Ẹ̀yàn lè lò.

Aah! Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí máa lọ sí àgọ́ ìpàdé olóṣòṣù o ní kútálìtí ti ìjọ ìràpadà ti krístì, Redeemed Christian Church of God. Mo fẹ́ràn láti máa lọ sí ìpàgọ́, ìpàgọ́ àdúrà náà. Mo fẹ́ràn.

Hmmm. Mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà o. Mo fẹ́ràn pé kí ń ra oúnjẹ yẹn níbi tí mo ti bá ti lọ rà, màá wá sí ilé mi tàbí kí n padà sí, yàrá, yàrá mi ní ilé-iṣẹ́ mi kí n sì jẹun bẹ. Ṣùgbọ́n pé kí n máa jẹe níbi ilé oloúnjẹ lójú àwọn oníbàárà tókù, irọ́ o, mi ò fẹ́ràn re.

Ah! Ni ibi iṣẹ́, ẹ̀ẹ̀kan ni a máa ń ṣe ìpàdé. Ṣùgbọ́n ìgbà mìíràn wọ́n máa ń pe àwọn ìpàdé pàjáwìrì. Ohun ló máa ń jẹ́ kó dàbí pé a máa ń níju ẹ́ẹ̀kan lọ, ṣùgbọ́n ẹ̀ẹ̀kan la máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. To bá wá jẹ́ nítílé o, ìgbà tí ó ṣe pé àkíńrí ara lójoojúmọ́, torí náà a ò nílò láti máa ṣe ìpàdé ọlọ́sọọ̀sẹ̀

Kí ni mo máa ń ṣe? Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá sin? Àí, èmi ò wá ọ̀rọ̀ yẹn wá yé mi o. Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá sin? Ó dàbí ìgbà kí èèyàn máa ṣe nǹkan kí èèyàn wá fẹ́ sin, kí sín sín mú yàn. Wá èèyàn á sin naani. Kò di dandan kó jẹ́ pé mò ń ṣe nǹkan kan pàtàkì kan lọ́wọ́ kí n tó sin.

Mi ò kì ń mu àwọn ohun mímu pirotini. Mi ò mu ọ́tí, mi ò mu àwọn irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Mi ò, mi ò, mi ò tíì ẹ mọ nǹkan tó ń jẹ́ pirotini àmọ́ tó bá jẹ́ pé nǹkan tí kò dáa ni, tí ò ń ṣẹlẹ̀rìn dodo, tí ó dẹ̀ ń ṣomi, mi ò fẹ́ o, mi ò fẹ́, mi ò kí ń mu.

A mo mọ àwọn aládúgbò mi dáadáa o. Mo mọ̀ wọ́n dáadáa. Oríṣiríṣi àwọn èeyàn ló wà ní àdúgbò yen A ní ènìyàn aláwọ̀ funfun, aláwọ̀ dúdú láti oríṣiríṣi ìlú, ní àti ìlú Ṣáínà, láti ìlú Amẹ́ríkà, mo so mọ̀ wọ́n dáradára.

Ó ti pẹ́ tí èmi lọ sí ilé ìkàwé torí mo ti jáde ilé ìkàwé ọjọ́ ti pẹ́. Ọdún twenty twenty six lẹ́ mi lọ sí ilé ìkàwé gbẹ̀yìn nígbà tí mò ń ṣe ẹ̀kọ́ tí a mọ̀ sí MSc.

Aaa ó ti pẹ́ o tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi nítorí pé àwọn ọ̀rẹ́ mi ibi tó ń gbé ò súmọ́ ọ̀dọ̀ mi. Àwọn, àwọn kan wà ní ìlú òkè tí à ń pè ní àm Kwara èyí tó wà ní à tó súnmọ́ mi jùlọ ó wà ní àm Ògùn ní ọ̀nà Ọ̀tà. So ó jìnnà sí ọ̀dọ̀ mi. So orí ago fóònù la ti máa ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà.

Igbéyàwó iṣẹ́ kẹ́yìn tí mo ṣe jẹ́, ó jẹ́, a, ó ṣe dáadáa nítorí ọ̀gá mi fẹ́ràn bí mo ṣe ṣẹ́. Inú rẹ̀ dùn gan-an. Ó kíyìn mi pé mo gbìyànjú pé mo ṣe dáadáa, pé iṣẹ́ tí mo ṣe ó pọ̀jù òṣùwọ̀n.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù jẹ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gan an. Mo ma ń wo àwọn eré tí wọ́n ìdárayá aláfẹsẹ̀gbá tó ń gbá ní ìlú, à England, ìlú Spain àti oríṣiríṣi.

À, èmi ti ṣìnà ní ọ̀pọ̀ ìgbà o. Ọ̀pọ̀ ìgbà ni èmi ti ṣìnà tí màá ń lọ àwọn ibì kan tó jẹ́ pé mi kò kì ń rí ẹni tí ó máa darí mi dáradára. Mo rántí ìgbà tí a lọ ìrìnàjò ni lọsí ìlú Ọ̀ṣun ní oṣù kẹsàn án. A ṣìnà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí òòrùn bá ń ràn, nítorí nígbà náà gbogbo ọ̀nà má a ń, èèyàn má a ń rína dáadáa, èèyàn má a ń rína dáadáa.

Èmi máa ń wò àwọn ètò tẹlifísàn dáradára o, bí mo ṣe wà yìí, tẹlifísàn wà n wájú mi. Mo fẹ́ràn tẹlifísàn, mo fẹ́ràn àwọn ètò ori tẹlifísàn. Nígbà tí èmi bá dé lá ní láti ibi iṣẹ́, ètò tẹlifísàn lèmi máa fi n tú ara mi lára láti jẹ́ kí orí mi kí ó tutù.

Bẹ́ẹ̀ni, gbogbo oníbàárà mi mo máa ń pe. Àtàwọn ti àtijọ́ àtàwọn titun. Nítorí pé èmi máa ń pè wọ́n láti sọ àwọn ọjà tuntun tí èmi bá ti ní. Mo máa ń pè wọ́n láti jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn ọjà tuntun ti wà nílẹ̀. Gbogbo wọn ni mo máa ń pè, ati tuntun àti àtijọ́.

Rárá o, èmi kò ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn nítorí pé ara mi péé, ara mi pé kò sí, kò sí ìdí kankan fún mi láti lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Ní gbogbo ìgbà lè mi máa ń lo ẹnu mi láti fi sọ̀rọ̀.

Tí èmi bá ti wà nílé, ọjọ́ tí èmi ò bá ti lọ sí ibi iṣẹ́, tí mo bá ti wà nílé, pelu láwọn ẹbí mi, èmi máa ń bá wọn ṣeré, mo máa ń bá wọn ṣe iṣẹ́, a máa ń sọ̀rọ̀, a máa ń jẹun papọ̀ láti gbádùn ara wa ní ìgbà tí èmi bá ti wà ní ilé.

Mo ti lọ sóde rí. Ọ̀pọ̀ igbà ni mo ti lọ sí òde. Èmi máa ń lọ sí òde dáadáa. Ni ẹ̀yìn ọ̀sẹ̀ ni ọjọ́ tí a mọ̀ sí ọjọ́ Satide, èmi máa ń lọ sí òde dáradára. Àwọn ọjọ́ mi, òde ìgbéyàwó, òde oríṣìíríṣìí ni mo máa ń lọ.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà ilé mi. Nọ́mbà ilé mi jẹ́ ẹjọ́, ẹjọ́, ẹjọ́ owó dùn ní, ní New Garage, ní ìlú tí a mọ̀ sí ìlú gbagada, ní orílè-Èkó ní Nigeria.

Oúnjẹ ọ̀sán mi, ìṣíní oúnjẹ ọ̀sán mi máa ń gba bí i a ago kan láti bí ago kan sí ago méjì. Èmi máa ń jẹ oúnjẹ ọ̀sán ní ọ̀pọ̀ ìgbà nítorí ago náà ni mo máa ń rí ààyè jẹun.

Èmi ò kí n jẹ́ kí fóònù mi gbóná o. Ǹjẹ́ kí fóònù mi gbóná tí máa tí ń ṣiṣẹ́ tí máa ti rí pé mo ti lo fóònù mi jù, mo má a máa dẹ̀ pa á. Mo má a pa á mo má a fí í lẹ̀ kó lè sinmi torí ó dá kí fóònù máa sinmi kó kó kó bá lè pẹ́.

Ah! Ó ti pẹ́ o tí mo kẹ́yìn lọ sí àh ilé oúnjẹ. Ó dà pé nígbà tí èmi yìí ń ṣiṣẹ́ ní sẹ́rúlérè ní ọdún twenty twenty three ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Mo máa ń dáná nílé ni. Nítorí náà ó ti pẹ́ tí mo ti jẹ oúnjẹ ìta, oúnjẹ olóń-- ilé olóúnjẹ gbẹ̀yìn.

Ehn, èmi ní aṣọ ìwọ̀sàn tí èmi máa ń wọ̀ tí mo máa ń wọ̀ tí mo bá fẹ́ lọ sùn. Ọjọ́ tí, tí ó bá rẹ̀ mí púpọ̀, mo máa ń farabalẹ̀ bọ́ aṣọ tí mo bá wọ̀, màá wọ aṣọ ìwọ̀sun mi sára kí n tó lọ sùn. Àmọ́ ọjọ́ tí ó bá rẹ̀ mí gan, màá kàn án lu bẹ́ẹ̀dì ìsùn mi ni.

Ah! Èmi fẹ́ràn oúnjẹ gan o. Èmi ń dẹ̀ mọ̀, ó sì mọ bí wọ́n ṣe ń se oríṣiríṣi ọ̀pọ̀ oúnjẹ. Mo mọ bí a ṣe máa ń ro àmàlà, mo mọ bí a ṣe máa ń tẹ̀bà, mo mọ bí a ṣe máa ń ṣe ìrẹsì. Ìrẹsì, oríṣiríṣi ìrẹsì ni mo mọ̀ sé: ìrẹsì funfun, ìrẹsì ti fried rice àti jọ̀lọ́fù rice.

Ehn, gbogbo ọjọ́ ọ̀sẹ̀ ni mo máa ń lọ sí ibi orin. Nítorí níbi ìjọsìn wa, àwọn ní àwọn choir tó máa n kọrin dáradára. Wọ́n kọrin gan. Só wè, gbogbo ọjọ́ ọ̀sẹ̀ ni mo máa ń lọ sí ibi tí wọ́n ti n kọrin.

Rárá, èmi ò fẹ́ràn wíwo ìràwọ̀ torí pé ọmọ Ọlọ́run ni èmi ń ṣe. Àwa ò dè nígbàgbọ́ wíwo ìràwọ̀ torí pé Ọlọ́run tó dá ọ̀run wọn ayé ni ó mọ ìràwọ̀ gbogbo wa. Nítorí náà, àwa ò kí ń wo ìràwọ̀ miìfẹ́ràn rẹ̀ rárá.

Mo fẹ́ràn jíjó àmọ́ mi ò mọ̀ bo se n jo Ẹ̀ iyawo mi ló máa ń jó dáadáa. À, ọmọ òún jó ẹjọ́. Kò n rí jó kó má jó. Bi po wáyé wá jó ni. Ó fẹ́ràn ijó. Èmi náà fẹ́ràn ijo àmọ́ iyawo mi fẹ́ràn ẹ́ ó dẹ̀ tí mọ́ bo se n jó.

N, èmi kò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá kankan nítorí pé èmi kì ń, èmi ò ń lọ sí ilé ìdárayá. Èmi ò nígbàgbọ́ nínú pé ká máa lọ sí ilé ìdárayá. Èmi ò nígbàgbọ́ nínú rẹ̀ rárá. So èmi kò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá kankan.

N ko ṣeun, gbogbo ìgbà ni mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Tí mo bá bá ẹni tí mo mọ̀ wọ ẹ̀rọ ìgbésókè, a máa ń sọ̀rọ̀. Mo máa ń bá wọn sọ̀rọ̀. Àmọ́ ìgbà tí mo bá bá àwọn tí èmi ò mọ̀ gún ẹ̀rọ ìgbésókè mi kì í ba wọn ba wọn sọ̀rọ̀

A! Mo máa ń sáré o. Mo fẹ́ràn eré gan an. Mo ti ń sáré nígbà tí mo wà ní, láti ìgbà tí mo wà ní Mọ́je sí nígbà tí mo jẹ́ ọmọdé ni èmi ti ń sáré. Mo fẹ́ràn eré. Mo rántí nígbà tí mo wà ní kékeré ní primary school tí màmá mi bá rán mi iṣẹ́, mo máa ń sáré lọ. Ibi tí wọ́n bá rán mi lọ ni màá sáré lọ, màá sáré padà.

Bẹ́ẹ̀ni, èmí máa ń wọ ago ọwọ́, mo fẹ́ràn ago ọwọ́. Ago ọwọ́ onírọ́bà, oníṣéènì àti oní lẹ́dà. Kò sí èyíkéyìí tí èmi kì í, tí èmi kì í wọ̀. Nítorí tí ago bá wà ní ọwọ́ mi, ó máa ń rọrùn fún mi láti lè mọ ohun tí ago jẹ́.

Irú etí ìgbọ́ ti ẹ̀mi máa ń lò ní èyí tí ò lókun. Nítorí pé iye olókùn yẹn nǹkan lè kọ, ó dẹ̀ lè já, ó máa ń tètè bàjẹ́ nítorí pé nǹkan lè kọ okùn rẹ̀ tí bí èèyàn bá ṣe ń mu, wire inú rẹ̀ máa ń tètè bàjẹ́. Nítorí náà ni èmi ṣe máa ń lò èyí tí ò ní okùn.

Àwọn áàpù tí mo máa ń lò jù jẹ́ áàpù Google láti mo máa ń lo Google láti wá àwọn ohun tí mi bá mọ̀. Mo má ń lo àwọn áàpù tí mo máa fi ń gbọ́ orin àti tí mo máa fi ń wo fídíò.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dánmọ́rán. Olórí iṣẹ́ mi fẹ́ràn mi gan, nítorí bí mo ṣe máa ń ṣe iṣẹ́ mi. Èmi kì í ṣiṣẹ́ pẹ̀lú ìmẹ́lẹ́, èmi máa ń fi gbogbo ọkàn mi ṣe iṣẹ́. Èmi, èmi ò dẹ̀ kì í wà, èmi kì í wà ní ìdí ìbàjẹ́. Mi dẹ̀, mì kì í fi iṣẹ́ mi lẹ̀. Ó di ìgbà tí mo bá tó parí iṣẹ́ mi, ni mo máa n fi iṣẹ́ mi í lẹ̀

Ní àṣálẹ́ tí èmi bá ti dé sí ilé láti ibi iṣẹ́ àbí tí èmi bá jáde tí èmi bá ti dé sí ilé, èmi má ń, máa ń, mo má ń sinmi. Tí mo bá ti jẹun tán, màá jókòó síwájú tẹlifíṣàn mi láti wo eré ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ̀ mi ti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ti ra nǹkan lórí Amazon. Mo ra, Mo rántí pé mo ra àwọn irinṣẹ́ kan lórí Amazon, orí eBay náà àti Alibaba.

Ọjọ́ tí èmi fẹ́ràn jù lọ nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ kíní ọ̀sẹ̀. Ọjọ́ náà ni a máa ń lọ sí ilé ìjọsìn. Tí mo bá jọ́sìn fún ọlọ́run tán tí mo bá dé ilé, màá wá oúnjẹ tó dára jẹ sí inú mi tí mo bá jẹun tán, màá wá fíìmù tó dára, màá wò tí iná bá wà. Bí òṣìṣí iná, èmi yóò jókòó. Mo ó lọ síbi ìsun mi, màá gbìyànjú láti sùn.

À, èmi fẹ́ràn oúnjẹ tó láta o. Ẹ̀hẹn, wọ́n máa ń sọ lọ́dọ̀ wa pé “èmi tí ò bá jata, èmi yẹpẹ́rẹ́wu ni?” So àwa Yorùbá mọ ń jata gan an, a mọ ń jata gan an. So èmi, èmi fẹ́ràn ata. Oúnjẹ tí èèyàn bá fi ata síí, ó máa ń kọ̀nkọ̀ń, ó ń jẹ́ kí ẹ̀dọ̀ kí ó rìn yàn, ó máa ń jẹ́ kí, kí èèyàn gbádùn rẹ̀

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn ètò. Ó dára kí ènìyàn kí ó máa ṣe ètò dára dára. Tí ènìyàn bá ní oun kó oun tó fẹ́ ṣe, ó fi, ó gbọdọ̀ fara balẹ̀ ṣe ètò bí oun tí ó fẹ́ ṣe yóò ṣe lọ déédéé. Nítorí náà ni ó ṣe, ó ṣe pàtàkì kí ènìyàn kí ó máa ṣe ètò.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn àla apanilẹ́ẹ̀rín. Àwọn àpáani-- àwọn àla apanilẹ́ẹ̀rín o jẹ́ àwọn àlọ tí tó má ń mú ní ẹni dùn. And mo dẹ̀ fẹ́ràn ẹ̀rín. Ẹ̀rín má ń jẹ́ kí inú ènìyàn, tínu ènìyàn bá dùn l'éyan má ń rẹ́ẹ̀rín. Só iru àwọn àló bẹ́ẹ̀ má ń mú inú ènìyàn dùn láti lè jẹ́ kí ènìyàn kó rẹ́rìn.

A! Bẹ́ẹ̀ni o, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń tọ ìkíni lórí fóòn mi, mo máa ń lo o-- kò sí o-- ṣe ohun kan wà wà tí èmi ń lo fóònù mi fún ni? Hun? Fi gbọ́ orin, fii, fii gbọ́ ìròyìn, fi play game, oríṣìíríṣìí ni mo máa ń fi.

Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣe àyẹ̀wò ímelì mi nítorí pé ímelì Google Gmail mo ni mo máa ń lò. Ó dẹ̀ máa ń jẹ́ kí ń mọ̀ tí ímelì bá ti tó bá ti dóri fóònù mi. Nítorí náà lọ́pọ̀ ìgbà ni mo máa ń ṣàyẹ̀wò ímelì mi lóòjọ́.

Àá a lé mi náà, èmi aláwòrán yíya. Aà, mo mọ bán ṣe ń ya àwòrán ná. Mo ti ń ya àwòrán nígbà tí mo wà lọ́mọ kékeré. Nígbà tí mo jẹ́ mọ̀jẹ̀sín ni mo ti ń ya àwòrán. Mo fẹ́ràn àwòrán yíya gaaán. Mo dẹ̀ máa ń ya àwòrán lọ́pọ̀ ìgbà. So mo mọ bí a ṣe ń ya àwòrán.

Aba, aà, mi n ṣe onígbèsè, mi n ṣe ẹni tó máa n tó máa n lo kàn pa kàn tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo má n ṣe àtúnhò dáadáa tí ó bá ṣẹ́ pé ó ti bàjẹ́. Ẹ̀yin o gbọ́dọ̀ máa lo nǹkan sọ́nù ún, ẹ́n, ṣo mo ma n ṣe àtúnlò nǹkan dáadáa dáadáa ni.

Oríṣìíríṣìí ìṣòro, à, ẹ̀rọ ayárabíàṣá ló wà àmọ́ èmi ò tí ì ní ǹkan kan rí. Èmi ò tí ní ǹkan kan rí torí pé, à, irú iṣẹ́ tí èmi máa ń ṣe àti àwọn ọ̀nà tí mo máa ń gbà ṣe iṣẹ́ mi ò kí ń jẹ́ kí èmi kí ó ní ìṣòro lórí ẹ̀rọ ayárabíàṣá mi.

Àà, àà àà. Èmi ò ní ẹ̀rọ ọlọ́gbọ́n nínú ilé mi o. Ehn, èmi mò ń bẹ̀bẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run kí Ọlọ́run ó pèsè owó fún mi tí n bá tí ní owó dáadáa, èmi náà lọ ra àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n, torí àwọn ẹ̀rọ hun máa ń jẹ́ kí ayé kí ó rọrùn fún èyàn. Mo fẹ́ràn wọn gidigidi gan.

Kò ń ṣe ní gbogbo ìgbà. Àwọn ọjọ́ kan ma ń wà tí, tí mo bá ṣiṣẹ́ alágbára, tí mo bẹ̀rẹ̀ tó iṣẹ́ tó jẹ tó jẹ máa bẹ̀rẹ̀. Irú àwọn ìgbà náà ni ẹ̀yin máa ń fọ́ mi. Àmọ́ irú àwọn iṣẹ́ yẹn kò n ṣe àwọn nǹkan tí mo máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà. Mi ò n ṣe wọ́n ní ọ̀pọ̀ ìgbà.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gba ran àwọn ènìyàn lọ́wọ́. Àn, ìgbà mìíràn ẹni tó bá nílò, àn, kí ń fún wọn lówó, mo máa ń fún wọn lówó. Ẹni tó bá nílò ohun kan àbí èkejì tó bá jẹ́ ohun tí ó wà lọ́wọ́ mi àbí ohun tí mo lè ṣe fún wọn, mo máa ń ṣe é.